Mo fẹ́ràn láti máa wọ ibosẹ̀ tí ó dára léṣẹ́, tí ó sì máa mu ẹsẹ̀ tutù. Mo fẹ́ràn láti máa wọ ibosẹ̀ nígbà tí mo bá ń lọ ibi iṣẹ́, àti tí mo bá ti ń jáde lọ sí ìrìnàjò. Mo máa ń wọ sínú bàtà mi, mo máa ń wọ ṣẹ́ṣẹ́ mi. Ìdí níyi tí mo fi fẹ́ràn láti máa wọ ibosẹ̀ tí ó bá dára léṣẹ́, tí ó sì máa mu ẹsẹ̀ tutù.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí. Mo máa fẹ́ràn láti máa bèrè ìrànwọ́ lọ́wọ́ oga nígbà tí n bá mọ ǹkan tí mo bá fẹ́ ṣe. Wọ́n ń gbé nígbà mìíràn tí n bá mọ ǹkan tí ó yẹ kí n ṣe nígbà tó yẹ. Mo máa ríi pé mo bèrè ìrànwọ́ lọ́wọ́ ẹni tó bá n ṣe ètò tó n ṣe olùṣètò ètò náà or èrò rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Gbogbo ìgbà tí n bá ti wà pẹ̀lú ara mi, tí n bá ti wà lára pẹ̀lú ara mi, mo máa ní pé mo ṣe ìsọdọ̀tun ọkàn. Gbogbo nǹkan tí mo ń rò ní ọjọ́ náà, mo máa rí i pé mo fi gbogbo ara láti pa ìrònú náà rẹ. Mo dè máa rí wipé mo pàrọ̀ ọkàn mọ́ láti lè rí wi pé èrò gidi ni mo ń rò.

Ìgbóná jẹjẹ tí mo fẹ́ràn nínú yàrá mi ni àwọn ìgbóná jẹjẹ tó jẹ́ tuntun. Mo fẹ́ràn àwọn ilé tó jẹ́ tuntun nítorí wọ́n lè ṣe iṣẹ́ tí n bá ní ká ṣe, wọ́n lè ṣe iṣẹ́ gidi tí mo bá fẹ́ jẹ́ ká ṣe. Idí ni èyí tí mo fi fẹ́ràn àwọn ìgbóná jẹjẹ tuntun tó wà nínú yàrá mi.